Rárá, mi ò fẹ́ràn kí n máa lo ọ̀pá ìfámúrá. Kò kí ń mú nǹkan dùn, kò dẹ̀ kí ń mú orí mi wú dáadáa nígbà tí mo bá mu nǹkan. So mo-- ó wù mí, mo-- ó tẹ́ mi lọ́rùn kí n máa lo ọ̀pá ìfámúrá kí n mú nǹkan tí mo bá fẹ́ mọ̀, kí n mú dá-- kí n mú geerege la jẹ́ pé mo lo nǹkan kan.